Bẹ́ẹ̀ni, tí a bá ń lọ ní ojú ọ̀nà, mo mọ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró nígbà tí a bá fẹ́ sọdá títì tàbí tí ìkọlù kọ́ gba ọkọ̀ bá wà ní ojú ọ̀nà. Eyan sì máa ń ṣe pẹ̀lẹ́ láti dá ọkọ̀ ìyen tí bá ń bọ̀ láti dá dúró láti lè bá a sọdá ní àlàáfíà.

Ní àkọ́kọ́, n tíì gun ọkọ̀ òfurufú rí, mi ò mọ̀ bí ó ṣe rí, mi ò tíì mọ̀ bí inú rẹ̀ ṣe rí. Ṣùgbọ́n tí n bá ní àǹfààní láti mọ bí ọkọ̀ òfurufú bó ṣe rí àti bí tí mo bá jókòó sí ibẹ̀ bó ṣe máa rí, màá ṣe kíni? Màá jókòó síbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Nítorí pínpín oúnjẹ tàbí nǹkan mìí ni wọ́n máa ń pè ní ṣíṣe ìtọrẹ àánú, tó sì jẹ́ wípé àwọn kan wà tí wón ní oúnjẹ yẹn ní jíjẹ ṣùgbọ́n àwa tí a ní jíjẹ ó yẹ kí á máa pín.

Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ó pọ̀ tó tí mo bá ní kí n ka ní ẹní eéjì ẹ̀ta. Data náà yiò fẹ́ pọ̀ tó bí gígàbáìtì mẹ́fà sí méje.

Rárá o, mi ò mọ àmì ìràwọ̀, ìràwọ̀ mi, mi ò mọ̀, ṣùgbọ́n ó máa wùmí láti mọ̀ tí n bá ní àǹfààní láti ṣe, láti rí bí màá ṣe mọ̀, ó máa wùmí gán kí n mọ àmì ìràwọ̀ mi.

Ìgbéyàwó iṣẹ́ tí mo kẹ́yìn ṣe rí, ó ṣe dáadáa, ó dùn-ún rí. Ó jẹ́ wípé nígbà tí ọ̀gá ilé iṣẹ́ gan-an náà rí i, inú wọn dùn, ara wọn sì yá gágá pé, ah! Iṣẹ́, iṣẹ́ yìí ò dáa púpọ̀